Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú. Nígbà kúgbà tí n bá fẹ́ wọ ọkọ̀ òfurufú ni mo ti máa ń sọ fún wọ́n wípé ibi fèrèsé inú ọkọ̀ òfurufú, ibẹ̀ ni kí wọ́n fi mí sí. Nítorí pé mo máa ń ráyè láti wo òfurufú àti láti wo orí ilẹ̀ bó ṣe rí láti òkè jíjìn yẹn. Ó jẹ́ ìrírí tí mo nífẹ̀ẹ́ sí, ìrírí má le gbàgbé fún mi.

Aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀ ohun ni ṣòkòtò àti ẹwù ṣáàtì. Ìyẹn eyi tí, tí a máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́ àbí ibi ètò tó ṣe pàtàkì. Mo fẹ́ràn ẹ ní ọ̀pọ̀lọpọ̀. Kódà bó jẹ́ wípé mo kan fẹ́ lọ sí òde kan àbí mo fẹ́ lọ rí àwọn ọ̀rẹ́ àbi ójúlúmọ́, mo máa ń fẹ́ràn láti wọ̀ jíínì àbí kẹ ṣáàtì. Torí ṣáàtì jẹ́ ohun tí mo fẹ́ràn láti wọ̀ lọ́pọ̀lọpọ̀. Àwọn ẹ̀nìyàn sì máa ń sọ wípé ó dára lára mi púpọ̀.

Rárá, ẹ̀yìn o kì n máa ń fọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àmọ́ bóyá tí n bá ṣiṣẹ́ wàhálà àbí mo ṣiṣẹ́ tí ó ní agbára, òun ni ẹ̀yìn máa ń fọ́ mi ní ẹ̀ẹ̀kookan. Àmọ́ nígbà tí n bá ti ṣe iṣẹ́ wàhálà tí mo n ṣe iṣẹ́ agbára, ẹ̀yìn kò ní fọ́ mi. Àmọ́ nígbà tí gbogbo ìgbà tí ẹ̀yìn bá ń fọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá ti sinmi, tí mo sùn, tí mo jí, ara mi á wálẹ̀. Àmọ́ nígbà mìíràn tí kò bá wálẹ̀, mo máa ń wá òògùn lò láti lè jẹ́ kí ó fi mí lẹ̀ ki ra mi lè yá dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloudu nítorí pé mo mọ̀ pé ó ṣe kókó ó ṣe pàtàkì. Pípa fí fáìlì mọ sórí cloudu máa ń jẹ́ kí èyàn ní ààyè láti rí i níbikíbi tí ènìyàn bá wà. Kódà tí èyàn bá kó àwọn fáìlì yẹn ti ọwọ́ dání. Bóyá mo lọ sí ìlú mìíràn, mo wá nílò ìkan nnu àwọn fáìlì mi, mo lè lọ sórí ayélujára láti lọ mú níbẹ̀. Eléyìí jẹ́ kí ó rọrùn fún mi dáadáa.

Ohun tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni tí ènìyàn kan bóyá lára àwọn tí a jọ ń ṣiṣẹ́ àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mí, tí ó bá ṣe nǹkan tó jẹ́ pé ó kó náà díẹ̀, ọ̀gá wa a máa bá gbogbo wa wí bi eni pé àwa ni à ṣe, gbogbo wa ni a jọ ṣe nǹkan náà. Bó tilẹ̀ jẹ́ pé a jọ wà níbẹ̀ ni, èmi ò sì mọ̀ nípa ohun tó ṣẹlẹ̀, ọ̀gá wa yóò máa bá mi sọ̀rọ̀ bi ẹni pé èmi ni mo ṣe nǹkan náà. Bó tilẹ̀ jẹ́ pé mi ò fi lè ṣe ìbínú, àmọ́ ó máa ń ta mi lára lọ́pọ̀lọpọ̀.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń gba ìsẹ́jú ọgbọ̀n tàbí wákàtí kan. Ohun ni mo máa ń fi ní ìsinmi láti jẹun ọ̀sán ní ibi iṣẹ́. Ó máa ń bẹ̀rẹ̀ ní dédé aago kan sí aago méjì. Bo tilẹ̀ jẹ́ pé mo máa ń gbé oúnjẹ dání nígbà míì lọ sí ibi iṣẹ́, tí bá gbé oúnjẹ dání, mi ò nílò ju ìsẹ́jú ogún lọ àbí ìsẹ́jú ọgbọ̀n láti fi jẹun. Ìsẹ́jú ọgbọ̀n tó kù, òhun ni màá fi sinmi láti ṣe òun kan àbí èkejì lórí ẹ̀rọ alágbèéká mi.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà ní àyíká ilé mi. Ọgbà àyíká ilé mi ó tóbi díẹ̀ bó tilẹ̀ jẹ́ wípẹ́ kò tóbi púpọ̀ lọ títí. Títóbi rẹ̀, a gba ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bí mẹ́ta láti wo inú rẹ̀. A lè gbá bọ́ọ̀lù nínú rẹ̀ tó bá jẹ́ wípé kò sí ayọ́kẹ́lẹ́ kankan níbẹ̀. Nítorínà ọgbà àyíká ilé mi ó tóbi díẹ̀

Tí n bá fẹ́ yan àwọn alábàáṣiṣẹ́pọ̀, mo máa ń wá alábàáṣiṣẹ́pọ̀ tó jẹ́ wípé kò tètè sú bẹ̀e ni kò tètè ń rẹ̀, kò ní ìrẹ̀wẹ̀sì ọ̀kan nínú, ó sì jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ déédé, ó sì jẹ́ ẹni tó ní ìwà ìrẹ̀lẹ̀, ó jẹ́ ẹni tí ó máa ń mọ nǹkan tí ó mọ ṣẹ́ bí iṣẹ́ tí kò sì ní ìròjú iṣẹ́. Irú ènìyàn báyìí ni mo máa ń mú fún alábàáṣiṣẹ́.

Èso tí mo fẹ́ràn jù òun ni ọsàn, ọsàn olóyin, ọsàn aládùn. Mo nífẹ̀ẹ́ ọsàn ní ọ̀pọ̀lọpọ̀, kódà láti èwe ni mo ti máa ń mú ọsàn. Mama mi mọ̀ wípé ohun tí mo nífẹ̀ẹ́ sí. Kódà títí di ìsin ọsàn mímu mi kò yí padà. Ìfẹ́ tí mo ní sí i kò kọjá. Ìfẹ́ lásán. Bó tilẹ̀ jẹ́ pé èso ni mo sọ̀rọ̀ nípa, mo nífẹ̀ẹ́ ẹ lọ́pọ̀lọpọ̀. Tí àwọn ènìyàn bá fẹ́ béèrè ohun kan tàbí èkejì ní ọwọ́ mi, tí wọ́n bá ti ra ọsàn wá, màá kọ́ rẹ́ rìn, màá ṣiṣẹ́ ohun tí wọ́n fẹ́ fún wọn.

Ẹ̀ẹ̀mejì ni mo máa ń fọ eyín mi lójoojúmọ́. Nígbà tí n bá jí láàárọ̀ tí mo bá ṣẹ̀wun tí má ṣe tán, màá fọ eyín mi kí n tó jẹun, tó bá sì di ní àṣálẹ́ nígbà tí n bá dé láti ibi iṣẹ́ kí n tó jẹun náà, màá fọ eyín mi. Àmọ́ ní ẹ̀kọkan, nígbà mìíràn tí n bá wà nílé tí n ò lọ ibi iṣẹ́ tí mo sì sun oorun ọ̀sán, tí n bá ti jí ẹnu mi a máa ṣe bá kan, màá tún lọ fọ eyín mi. Nígbà mìíràn, màá máa fọ eyín ní ẹ̀ẹ̀mẹta lójúmọ́. Àmọ́ ní ọ̀pọ̀ ìgbà, ẹ̀ẹ̀mejì ni mo máa ń fọ eyín mi lójúmọ́.

Bẹ́ẹ̀ni, ní ẹ̀ẹ̀kankan, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Ìdí ni wípé nígbà mìíràn tí àwọn òṣìṣẹ́ tí wọ́n bá ṣe ohun tí ó wù mí ní orí àbí tí wọ́n ṣiṣẹ́ ju bó ti i yẹ kí wọ́n ṣiṣẹ́ lọ, mo máa ń fún wọn ní owó àfikún. Nítorí wípé wọ́n ni yinni yinni kí a lè ṣe mí, mo máa ń ṣe elèyí láti mú orí wọn wú kí wọ́n lè ṣe ju bẹ́ẹ̀ lọ nígbà mìíràn.

Mo máa ń pàrọ̀ ọkàn nígbà tí ohun kan tí mo bá ń ṣe tí kò lọ déédé mọ́ ọ̀ bí kò lọ síwájú, àbí ó kọṣẹ́ déédé sọ sí mi lọ́kàn pé kí n yí ipinu padà lórí ohun kan tàbí èkejì. Tílé bá sí ti sọ sí mi lọ́kàn, màá gbé kalẹ̀, màá rò dáadáa, màá rò lọ síwájú, màá rò lọ sẹ́yìn. Kí nìdí tí mo fẹ́ fi pàrọ̀ ọkàn. Sé tí bá pàrọ̀ ọkàn, ṣé èso rerẹ́ máa jáde? Ṣé o máa ní ìtẹ̀síwájú tó dáa abí ilọsíwájú tó dáa?

Bẹ́ẹ̀ni mo máa ń gbọ́ podcast ní ẹ̀ẹ̀kookan. Ẹ̀ẹ̀kookan ni máa ń gbọ́ podcast ní orí ayélujára. Kódà bó tilẹ̀ jẹ́ pé kì ń ṣe ohun tí mo nífẹ̀ẹ́ sí lọ títí, àmọ́ mo máa ń gbọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan nítorí ọ̀rọ̀ tí wọ́n má n sọ. Imí máa ń sọ̀rọ̀ nípa ìgbésí ayé àti ìgbéyàwó àti ọ̀rọ̀ lọ́kọláya, eléyi je àwọn ọ̀rọ̀ tí n màá ń gbọ́. Èyí tí mo tún nífẹẹ sí ni ohun ìní bí a ti le ṣe orí eré, ọ̀nà tí a lè gbégbá, bí a ṣe lè ṣe é.

Ẹgbẹ́ eré ìdárayá eyìí tí mo fẹ́ràn jù lọ́pọ̀lọpọ̀ wọn ni ti aláf bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo fẹ́ràn eré ìdárayá yìí lọ́pọ̀lọpọ̀ débi wípẹ́ ní àdúgbò wa a ní ẹgbẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó sì jẹ́ wípẹ́ a máa ń pàdé ní ẹ̀ẹ̀mejì láàárín oṣù kan. Iyẹn ní ọjọ́ ìsinmi, a pàdé lórí pápá, a sì múra wa, a sì jọ máa gbá bọ́ọ̀lù. Eléyìí mo nífẹ̀ẹ́ rẹ̀ kí a máa ṣe ní ìgbàkúgbà ati òrékòrè.

Rárá o, mi ò ní àwòrán ní ara mi. Yiya àwòrán sára jẹ́ ohun tí mo kórìíra tí mi kò nífẹ́ sí. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn tí wọ́n yà sára mi ò kórìíra wọn, ohun wọn ni wọ́n yà sára. Àmọ́ ní ti èmi ó jẹ́ ohun tí mi o nífẹ́ sí rárá. Àti wípé mo gbọ́ wípé dókítà ní pé tí ènìyàn bá ya àwòrán sára, eleyii tí à ń pè ní tattoo, kò ní, eniyan o ni le fúnni lẹ́jẹ̀ ní ilé ìwòsàn.

Ní ìgbà tí mo bá fẹ́ polówó ọjà, mo máa ń rònu nípa àwọn tí wọ́n nílò rẹ̀, àdúgbò ibi tí wọ́n ti nílò rẹ̀ àti àwọn ẹ̀ka àwọn ènìyàn tí wọ́n nílò rẹ̀. Bóyá ọmọdé ni, bóyá ọ̀dọ̀lagba, bóyà àgbàlagba. Àwọn na nilò ọjà náà. Lẹ́yìn tí bá ti wo èyí, mo sì máa wá lọ sí agbègbè náà. Máa sọ ìṣòro tí ọjà mi tó lè tàn. Ọ̀nà yìí ni mo máa ń gbà láti polówó ọjà fún àwọn ènìyàn wọn. Nítorí àwọn ènìyàn wọ́n fẹ́ràn ẹni tí ó lè tàn ìṣòro wọn.

Rárá, mi ò ní àìsàn ìkorira sí oúnjẹ kankan. Kò sí oúnjẹ tí wọ́n gbé fún mi tí mi ò lè jẹ, gbogbo ẹ̀ jíjẹ ni. Oúnjẹ kò fi bee sábà run si mi. Ó má yà mí lẹ́nu bí àwọn èèyàn kan se ní korira sí oúnjẹ. Mo kọ́kọ́ má ń rò wípé bó yá nítorí pé wọ́n ò nífẹ̀ẹ́ oúnjẹ náà, òun ni wọ́n ṣe ń sọ bẹ́ẹ̀. A fi ìgbà tí mo rí ẹni tí ó jẹ ẹpa tó lo ú ní korira àìsàn sí ẹpa nígbà tí ó jẹ ẹ́, ni ṣe ni ara e bẹ̀rẹ̀ sí ní ṣe bákan bákan tí ó bẹ̀rẹ̀ sí ní ṣe àìsàn. Ìgbà yìí ni mo gbagbọ pé òótọ́ ni àwọn kan má ń ṣe àìsàn ìkorira sí àwọn oúnjẹ kọ̀ọ̀kan.

Nígbàtí kú gbà tí n bá fẹ́ rin ìrìnàjò, mo máa ń gbìyànjú láti ko gbogbo àwọn ohun tí máa nílò kí n kọ̀ sílẹ̀ kó tó di ọjọ́ tí màá rìn ìrìnàjò. Nígbàtí ó bá ku ọjọ́ kan kí n rìn ìrìnàjò, òhun ni màá ti máa di àwọn ẹrù mi sílẹ̀. Gbogbo òwọ́n a máa ma ṣe àkópọ̀ gbogbo àwọn ohun tí mo máa nílò àti àwọn ohun tí mo fẹ́ kó lọ sí ìrìnàjò. Ní ìwé àkọsílẹ̀ yìí, òhun ni màá wà wò ní àárọ̀ ọjọ́ tí n bá fẹ́ rìn ìrìnàjò láti wò ó láti rí àríí dájú wípé gbogbo àwọn ohun tí mo kọ̀ sílẹ̀ gbogbo ẹ̀ ni mo ti kó pé pé.

Ti mo bá ń lọ ibi iṣẹ́ yálà kin gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi àbí kẹ́ẹ̀kẹ́ lọ wo ọkọ̀ èrò. Ìkan ninú méjèèjì ni mo máa ń lò. Ní ìgbà míràn tí mo bá ti pẹ́, oun ni mo máa ń gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi lọ sí ibi iṣẹ́ àmọ́ nígbà míràn tó bá jẹ́ wipé mo tete jí àbí mo tete ṣe ohun tí mo ní láti ṣe tán lówurọ̀, òhun ni mo máa ń lọ wo ọkọ̀ akérò láti lọ ibi iṣẹ́. Ní ìgbà míràn kẹ́ rẹ́ tí n bá ní bí n lọ lẹ́yìn tí n bá kúrò ní ibi iṣẹ́, ìyẹn ni ìrọ̀lẹ́ mo máa ń gbé ọkọ̀ mi dání nítorí á yá mi lára láti gbé ọkọ̀ lọ sí ibi tí mò ń lọ lẹ́yìn iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkóko mo kóríra kí ènìyàn máa pé dé ibì kan. Tí wọ́n bá pé nnkán ní ago méje, mo máa rí dájú wípé mo dé bẹ́ẹ̀ ní ìṣẹ́jú márùn-ún ku ago méje. Nítorí wípé ò ṣe kókó ṣe pàtàkì fún mi. Bẹ́ẹ̀ni nílé iṣẹ́ náà, ago méje àbọ̀ ni a máa ń dé ibi iṣẹ́. Mo máa ń rí dájú wípé mo dé ibi iṣẹ́ kí ago méje àbọ̀ tó lù. Irú èèyàn tí mo jẹ́ nìyẹn, mo fẹ́ràn kí n máa tètè dé ìpàdé àbí ibikíbi tí wọ́n bá ní ká dé ní àkókò kan.

Bẹ́ẹ̀ni, mo wọ aṣọ àkáyọrí ní ibi iṣẹ́ nítorí àwọn ibi iṣẹ́ mi wọ́n ní kí a lọ kọ́ ẹ̀kọ́ kan lórí ohun kan tàbí méjì fún bíi oṣù mẹ́ta sí oṣù mẹ́fà, a sì lọ kọ́. Awà bíi mélòó awọn ni wọ́n yàn láti lọ kọ́ ẹ̀kọ́ yìí, gbogbo wa pátápátá la sì ṣe àṣeyege nínú ẹ̀kọ́ tí a lọ kọ́ a sì wọ aṣọ àkayọ́rí ní ibi iṣẹ́

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀ ìgbà ni mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn. Èyí tí mo lọ kẹ́yìn òun ni nígbà tí mo lọ sí orílẹ̀ mìíràn ni orílẹ̀-èdè mi. Mo lọ sí orílẹ̀ Akwa Ibom láti lọ sin orílẹ̀-èdè bàbá mi iyẹn nígbà tí mo ṣetán ilé ìwé ẹ̀kọ́ gíga, ìyẹn ti Fásitì. Nítorí gbogbo ènìyàn tí ó bá lọ sí ilé ìwé ẹ̀kọ́ gíga Fásitì ló ní láti lọ sin orílẹ̀-èdè rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ní eyín tí mo ṣe èyí, òun ni wọ́n gbé mi lọ sí ìlú mìíràn láti lọ sin orílẹ̀-èdè mi. Mo sì lo ọdún kan níbẹ̀, lẹ́yìn ìgbà tí mo ṣetán, mo wá padà sí ìlú tèmi.

Mo máa ń gbọ́ èrò àwọn oníbàárà nípa pípè wọ́n àbí fífi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wọn lórí ayélujára àbí kí n pe wọn lórí ada ọ̀rọ̀ alágbèéká mi láti bá wọn sọ̀rọ̀, láti gbọ́ àlàáfíà wọn láti láti polówó ọjà mi fún wọn. Báyìí ni mo ṣe máa ń gburò àwọn oníbàárà mi nítorí èèyàn gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ eléyìí tí ó dánmọ́rán pẹ̀lú àwọn oníbàárà. Ìdí niyí tí mo fi máa ń pè wọ́n ní òrèkóòrè.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára ní ojoojúmọ́ lẹ́yìn ìgbà tí mo bá ti wẹ̀ tán. Nítorí kí ara mi lè dán mọ́rán, kí ó lè dán dáadáa, kí ó má sí apa gbígbẹ ni ara mi. Fífi ìpara sí ara jẹ́ ohun tí ó dára lọ́pọ̀lọpọ̀, kò ní jẹ́ kí àwọ̀ kí ó ṣá, kò ní jẹ́ kí àwọ̀ ara kí ó ṣán, torí èyí dì èyí, mo ni mo ṣe máa ń fẹ́ràn láti fi ìpara sí ara mi dáadáa.

Ìgbà tí ó kẹ́yìn tí mo lọ rí dókítà ọun ni ìbẹ̀rẹ̀ ọdún tí ó kọjá lọ yìí. Mo lọ rí dókítà nípa ara mi tí kò yá, mo lọ nípa orí fífọ́ àti ara ríro. Lẹ́yìn ò rẹ̀yìn ni wọ́n bá sọ wípé màléríà ọ̀hún ni oun tí ó ń ṣe mí. Emi kedere mo nífẹ̀ẹ́ kí ma gbábẹ́rẹ́ lórí oun kọ́ oun ju kí ma logun lọ. Wọ́n sì fún mi labẹ́rẹ́ lẹ́yìn ọjọ́ mélòó ara mi sì yá dáadáa.

Lẹ́yìn ìgbà tí mo bá jẹun tán ní aṣalẹ, mo máa ń gbìyànjú láti wo àmohunmaworan fún ìsẹ́ju díẹ̀ àbí kẹ ki ń wo fíìmù fún ìsẹ́ju díẹ̀ àbí kẹ̀ ki ń wà lórí ayélujára láti wo ohun tí ó ń lọ àbí kẹ̀ ki ń wà lórí WhatsApp láti bá àwọn alábàṣiṣẹ́po sọ̀rọ̀ àbí kí n bá ọ̀rẹ́ sọ̀rọ̀. Lẹ́yìn èyií, òhun ni mo máa wa lọ sùn.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìṣe yẹn fún ibi tí mo ti ń ṣiṣẹ́. Káàdì ìṣe yìí, òhun ni màá mú dání lójoojúmọ́ tín baá lọ sí ibi iṣẹ́. Nítorí ilé iṣẹ́ wa wọ́n ní ẹnikẹ́ni tí ó bá jẹ́ óṣìṣẹ́ níláti mú káàdì rẹ̀ wọlé ní ojoojúmọ́. Àìjẹ́bẹ́ àwọn ẹ̀ṣọ́ tó wà lẹ́nu ọ̀nà àbáwọlé, wọn ò ní jẹ́ kí ènìyàn kí ó wọlé láì mú káàdì iṣẹ́ rẹ̀ dání. Idi nìyí tí mo fi ń mú dání lójoojúmọ́.

Bó tilẹ̀ jẹ́ wípé ní ìgbà mìíràn àwọn ènìyàn yóò ṣe ohun tí ó dùn mi dé ọkàn, yóò sì fẹ́ ṣòro díẹ̀ láti dáríjin wọ́n. Àmọ́ lẹ́yìn ọ̀rẹ́ yìn mo máa gbiyanjú láti dáríjin gbogbo àwọn ẹni tí ó bá ṣẹ̀ mí. Àti wípé gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn Kristi, àti sọ fún wa wípé ka dáríjin àwọn ẹni tí ó bá ṣẹ̀ wá kí Baba wa lókè lọ́run kó lè bá dári ẹṣẹ̀ wá jìn àwọn náà. Nìdí nìyí tí mo ti máa nífẹ̀ẹ́ láti dáríjin gbogbo àwọn ẹni tí ó bá ṣẹ̀ mí.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni, ohun ni ìgbà Kérésìmesì, ìyẹn ni oṣù Kejìlá ni oṣù tí a bí Jésù Kristi, o jẹ́ àkókò tí mo nífẹ̀ẹ́ sí. Àkókò tí mo tún nífẹ̀ẹ́ sí ni oṣù kẹsàn-án, eléyi ti ń ṣe oṣù ọjọ́ ìbí mi. Àwọn oṣù méjì yìí, inú mi máa ń dùn, Baba ṣe n, Baba ṣewọ inú rẹ. Ó máa ń mú inú mi dùn wípé há ọjọ́ kan ṣe pàtàkì nínú oṣù yìí tí mo ní láti ṣàjọyọ̀ rẹ̀, tí inú mi yóò sì dùn tí mo sì rẹ́rìn-ín.